Ìrọ̀rí méjì ni mo máa ń lò nígbà tí mo bá fẹ́ sùn. Ọ̀kan ni mo fi ń gbé orí mi sókè kí oorun lè lọ dáadáa, èkejì sì máa ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ara mi sinmi dáradára. Nígbà mìíràn, ìrọ̀rí méjì máa ń jẹ́ kí oorun jinlẹ̀ díẹ̀ síi ní alẹ́ àti kí oorun rọrùn ní àti sùn.